Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń wíifu irun mi ni. Mo ní oníbàárà tí máa ń bá mi wiífu irun mi. So, mo máa ń wíifu irun mi ni. Ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń wíifu irun mi. Mo máa ń wífo irun mi ni.